Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Ìbéèrè yìí jẹ́ ìbéèrè tí mo nífẹ̀ẹ́ sí. Ó jẹ́ ìbéèrè tó ṣe pàtàkì, tó ṣe kókó fún ọmọ ẹ̀dá àdámọ̀. Nítorí wípé láìsí ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ènìyàn, ẹni náà lè ya wèrè, tàbí kí ẹni náà máa, máa wà dáradára bó ti yẹ kó wà dáradára, tàbí kí ẹni náà má ní àlàáfíà. Tí ènìyàn ò bá ní ìdọ́gba láàrín ìgbésí ayé àti iṣẹ́, a máa mú ni ní ìdójúkọ oríṣìíríṣìí yálà ní ibi iṣẹ́ tàbí ní ìgbésí ayé ẹni náà. Tí ènìyàn bá dẹ̀ sí ní ìdọ́gba láàrín méjèèjì èwè, a máa mú ni ní ìfọ̀kànbalẹ̀, a sì máa mú ni gbé ìgbé ayé irọ̀rùn. Ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ṣe pàtàkì nítorí wípé tí ó bá ti sí ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé, ní nú pé kí ẹni náà mú nínú kó máa kanra ní ilé, kó ṣe dáradára ní ibi iṣẹ́, tàbí kí ẹni náà má ṣe dáradára ní ilé, kó má ṣe dáradára ní ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà ni inú a máa bí wa láti ilé bọ̀. Tóṣe wípé tí a bá dé ibi iṣẹ́ a gbọ́dọ̀ fi inú tó ń bí wa k'á fi kọ́ igi ojú ọ̀nà ibi iṣẹ́ wa. Láìjẹ́bẹ́ẹ̀, a máa dí ìgbésí ayé wa lá-- a má, a máa pa ìgbésí ayé wa lára. Nítorí wípé tí a bá dé ibi iṣẹ́ tí a gbé ohun tó ń dà wá láàmú, tí a gbé sọ́kàn láti ilé, tí a gbé wá sí ibi iṣẹ́, àwọn ènìyàn a máa bèrè lọ́wọ́ wa wípé "arábìnrin kí ló ṣe ọ́? Arábìnrin kí ló ṣe ọ tó ń kanra?" Èmi gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ìlera tí mi ò bá ní ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi, a á pamí lára lọ́pọ̀lọ́pọ̀. A sì pa àwọn, àwọn aláìsàn tí mò ń tọ́jú, a á pawọ́n lára. Fún ìdí èyí, a gbọ́dọ̀ ní ìdọ́gba láàrín ìgbésí ayé àti iṣẹ́ wa ká bá lè gbé ìgbé ayé ìrọ̀rùn, ká bá lè gbé ìgbé ayé àlàáfíà. Tí a ò bá ní ìdọ́gba láàrín méjèèjì, a á pa wa lára, a á pa iṣẹ́ wa lára, a á pa ìgbésí ayé wa lára, a dẹ̀ pa àwọn ọmọ wa lára, a á pa àwọn tí à ń dá lóhùn ní ibi iṣẹ́, a á pa wọ́n lára. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé tí a ò bá ní ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé wa, a fa ìdààmú sí ìgbéyàwó wa, tàbí kó fa ìdààmú sí àárín wa àti àwọn alábàáṣiṣẹ́ wa tó dẹ̀ sì lè fa ìdààmú tàbí ìdàrú láàrín ọ̀gá àti à wa. Ẹ ṣeun tó pọ̀.

Ìbéèrè sọ wípé kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Ohun tó lè mú mi rẹ́rìn pọ̀ lọ́pọ̀ yanturu. Nítorí pé tí ènìyàn bá rẹ́rìn, a máa mú ni jẹ́ ọmọdé sí, a máa mú ni da ọmọdé sí. Kò ní jẹ́ kí èèyàn gbó yagi yagi. Nítorí pé òyìnbó gan sọ wípé tí ó bá ti rẹ́rìn, á bùkún ọjọ́ orí ènìyàn, á bùkún ìgbé ayé, oyè ọjọ́ tó yẹ kí ènìyàn lò láyé. Ọ̀pọ̀ ohun tí ń mú mi rẹ́rìn. Àkọ́kọ́ ni owó. Tí mo bá rí owó, inu mi á dùn, ara mi á yá ká gágá, màá bú sẹ́rìn yẹ. Nítorí pé owó ni gbòǹgbò ìyì rere. Owó sì ni ohun tí a fi ń gbé ilé ayé. Fún òdí èyí, owó jẹ́ ohun àkọ́kọ́ tó máa ń mú mi rẹ́rìn, tó máa ń mú kí ara mi yá gágá, tó máa ń mú mi ní ohun tó ń mú mi tẹ̀síwájú. Ohun kejì ẹ̀wẹ̀ tó ń mú mi rẹ́rìn, òhun ni tí mo bá ṣe àṣeyọrí bóyá ní ibi iṣẹ́ ni tàbí níbí òwò mi tàbí ní ilé ìwé, èyí tí mo bá ń lọ, àwọn ohun tí ń mú mi rẹ́rìn nù ni àwọn wọ̀nyí. Ohun kẹ́ta tí mo túmọ̀ tó ń mú mi rẹ́rìn ni kí n wo eré ìdárayá tàbí àwọn eré èyí tí àwọn tó ń mú ni rẹ́rìn lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Tí mo bá wo, a máa mú mi rẹ́rìn, a máa mú ara mi yá gágá. Ohun ẹ̀kẹrin tí mo túmọ̀ tó ń mú mi rẹ́rìn, òhun ni àwọn eré orí ìtàgé èyí tí a máa ń wò. Ọ̀pọ̀ ìgbà la máa ń wo awon iwo ta mú wa rẹ́rìn, ta mú ara wa yá gágá. Fún òdí èyí, tí a bá ń rẹ́rìn, a jẹ́ kí a túbọ̀ lè dàgbà nínú ìmọ̀ àti òye. A túbọ̀ lè bùkún oyè ọjọ́ tó yẹ ká lò láyé. Ẹ̀rín rín rín, ó ṣe pàtàkì. Tí ènìyàn ò bá rẹ́rìn lójúmọ́, à wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn. Ọlọ́run má je arogun ẹkún o. Ọlọ́run má jà arogun ò ṣe ní gbogbo ọ̀nà wa. Kí Ọlọ́run pa wá lẹ́rìn ayọ̀, kó sọ wá di ẹni ń là. Ẹ ṣe púpọ̀.

Ìbéèrè sọ wípé, ṣe o mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe? Dáadáa mo mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe, nítorí wípé kì í ṣe gbogbo nǹkan la máa ń gbé lọ sí ilé ẹni tó ń bá wa tú nǹkan ṣe. Tí a ò bá ti mọ nǹkan kan tú ṣe, àwọn tó ń bá wa tú ṣe wọ̀nyẹn, wọ́n máa bu owó lù wá. Ọ̀pọ̀ ìgbà dẹ ni yóò ṣe wípé tí a ò bá tú nǹkan ṣe, a ó padà gbe jù sọnù sígbó gbẹ̀yìn gbẹ̀yìn náà ni. Fún ìdí èyí, a gbọ́dọ̀ mọ bí a ti ń tú nǹkan ṣe. Fún àpẹrẹ tí aṣọ wa bá fàya, a gbọ́dọ̀ sọ wípé torí ó fàya ní kékeré, ká sọ di aṣọ ìnulẹ̀ tàbí ká lọ ju sígbó. A gbọ́dọ̀, a gbọ́dọ̀ fi ọkàn sí wípé ó yẹ ká fi abẹ́rẹ́ gan, ká gan ní ìwọ̀nba, kó ṣe é wò, kó ṣe é wò lójú, ó dẹ̀ ṣe é jáde. Àwọn ohun mìíràn tí mo tún lè tú ṣe ni bóya, ẹ, àwọn wáyà tí a fi ń dáná ní ilé ìdáná, bóya wọ́n rí mi ìtàgé. Mo ti lè tú àwọn wọ̀nyẹn ṣe bí i kì í sópọ̀. Àwọn ohun tí mo tún lè tú ṣe ni bàtà. Tí bàtà bá ya tàbí tí bàtà bá já, mo lè rán papọ̀, tàbí kí n fi ohun tó ń mú nílẹ̀ tí à ń fi lẹ ǹkan, kí n fi lẹ papọ̀. Ohun tí mo tún lè tú ṣe ni rọ́bà. Tó bá fọ́ ní ilé ọ̀dọ̀ mi, mo lè fi òbé síná, kí n fi run, kí n fi lè papọ̀ kó tún bọ́ sójú tó. Ohun tó pọ̀ tí mo lè tú ṣe wà, tó ṣe wípé ó máa ń jẹ́ kí ohun kó lóòtọ́, kó ṣe é wò, kó wúlò, ká tó lè bá a tulò ní ọjọ́ iwájú. Ọ̀ṣẹ́ púpọ̀.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ìbéèrè sọ wípé báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni wípé tí aago bí méjì sí mẹ́ta bá ti dùn ní òwúrọ̀, mo ti máa ń tètè jí nítorí pé àkókò náà ni àkókò tó yẹ kí a gbàdúrà. Tí mo bá ti gbàdúrà titẹ mi tán, màá dìde. Màá lọ ṣe àwọn ètò fún ìmúra àwọn ọmọ tó ń lọ ilé ìwé. Tí mo bá ti ṣe ètò fún ìmúra àwọn ọmọ tó ń lọ ilé ìwé tán, màá ṣẹ̀ṣẹ̀ wá jí wọn. A á wá jọjọ gba àdúrà, àdúrà àpapọ̀ kó tó di wípé wón bẹ̀rẹ̀ sí lọ múra ilé ìwé wọn. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ràn wón lọ́wọ́ láti múra fún ilé ìwé nítorí wípé wón ò tí lè múra fún ara wọn dáradára, bótitó àti bóti iyẹn. Tí wón bá ti ń múra fún ara wọn lọ́wọ́, màá lọ gbé oúnjẹ kaná. Tí mo bá tú bá ṣe ọjọ́ tí a fẹ́ ṣe ẹ̀wà le, màá ti tètè ṣá ẹwà, màá ti tètè gbé kaná kó bá lè tètè jiná, káwọn ọmọ má bá kán bá lè yára lọ sí ilé ìwé. Tí mo bá ti ṣe èyí tán, màá ṣe gbogbo, màá pèsè gbogbo oúnjẹ tó yẹ kó gbé lọ ilé ìwé, màá pèsè si inú abọ́ tí wón ń gbé lọ ilé ìwé. Lẹ́yìn ìgbà mìíràn, lẹ́yìn ìgbà náà, màá wá tètè lọ wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá mú wọn lọ sí ilé ìwé. Mo bá ti mú wọn lọ sí ilé ìwé, màá padà wálé, màá wá gbálẹ̀, màá fọ àwọn abọ́ tó yẹ kí n fọ, màá tú léṣe. Tí mo bá ti tú léṣe tán, màá ṣẹ̀ṣẹ̀ wá, màá múra ibi iṣẹ́ ti tẹ̀ mí. Tó bá ṣe ọjọ́ tí mò, tí mi ò lọ sí ibi iṣẹ́ tó ṣe wípé mo ní ààyè ní ibi iṣẹ́, màá wá ààyè, màá wá padà rẹ́jú kí ń bá lè sinmi díẹ̀ kó tó di wípé àwọn ọmọ padà wá sí ilé láti ilé ìwé. Ẹ ṣe púpọ̀

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ibeẹ̀rẹ̀ sọ wípé "eré ìdárayá wo ni o fẹ́ràn jù?" Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá eré sísá. Eré sísá jẹ́ ohun tí mo yàn láàyò ní ìgbà tí mo sì wà ní ilé ìwé. Eré sísá jẹ́ ọ̀nà tí a máa ń gbà, ta fi máa ń gba ẹ̀bùn, ta fi máa ń gba ìfe èyẹ. Ní ìgbà tí mo wà ní ilé ìwé, eré sísá jẹ́ ọ̀nà tí a fi ń dárayá, tó fi ń mú wa-- tó fi ń jẹ́ kí ara wa yá gágá. Tí a bá sá eré ìdárayá yìí, tá a sá dáradára, a gba ìfe èyẹ, a sì tún gba ẹ̀bùn. Ilé ibi tí ó bá gbé igba orókè nígbà tí mo wà ní ilé ìwé, ilé iná bó yá ilé, aláwọ̀ ewé tàbí ilé aláwọ̀ pupa tàbí ilé aláwọ̀ funfun tàbí ilé aláwọ̀ èyí tó fi ara jọ, ara jọ òfurufú. Ilé tí ó bá ti gbé igba orókè ní ìgbà eré ìdárayá yìí ni ó máa jẹ́, ni ó máa jẹ́ àwọ̀ ilé ìwé wa fún odindi ọdún kan. Ní ìgbà tí mò ń sọ wọ̀nyí tó ṣe wípé a ti máa ń pe up, up yellow, up, up blue, up, up green. Gbogbo wọ̀nyí là a máa n ṣe ní ìgbà tí a bá wà ní àkókò yìí tó ṣe wípé ohun àmúyàngan ni, tí a bá gbé igba orókè níbi eré ìdárayá eré sísá. Eré ìdárayá eré, eré sísá jẹ́ oríṣiríṣi ọ̀nà tó ṣe wípé a fi lè gba ìfe èyẹ. Oríṣiríṣi ọ̀nà la fi lè sá eré yìí. Òmíràn wà tó ṣe wípé a sáá, tó ṣe wípé bí ẹgbẹ̀rún kìlómítà la máa fi sá. Àwọn mìíràn wà tó ṣe wípé eré àsáré tó ṣe wípé àsáré gba igi táa fún ẹlòmíràn ta tun fi bẹ̀rẹ̀ sí ní sá eré tí ọ̀dọ̀ rẹ̀. Eré ìdárayá eré sísá jẹ́ eré tí mo fẹ́ràn. Ó dùn ún wò ó sì máa ń jẹ́ kí ènìyàn rẹ́rìn-ín. Ó sì máa ń jẹ́ kí ènìyàn ní oríṣiríṣi ìmọ̀. Ẹṣé púpọ̀?

Ìbéèrè sọ wípé báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? À, oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà tọrọ àforíjì. Nítorí pé tí ènìyàn bá tọrọ àforíjì kò lè rí ìdáríjì. Ọ̀pọ̀ ìgbà ni à o mẹ́nì ta ṣẹ̀ tó ṣe wípé a sà gbọdọ̀ máa tọrọ àforíjì ní gbogbo ọ̀nà. Taa bá rí ọ̀rẹ́ wa tàbí alábàágbé wa tó ṣe wípé ìwùwà sí ẹni náà ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀. A gbọdọ̀ bèrè lọ́wọ́ ẹrú ẹni bẹ́ẹ̀ wípé arábìnrin tàbí arákùnrin, dáríjì mí o tí mo bá ṣẹ̀ ọ tó ṣe wípé a á fi ṣe ọ̀rọ̀, a fi ọ̀rọ̀ jọ́ mi torú ọ̀rọ̀ tó ṣe wípé ẹrú ẹni bẹ́ẹ̀ a sọ wípé àbáyé ló ṣe ṣe sí mi, báyìí ni ọ̀nà, báyìí ló fi gbà ṣẹ̀ mí. Tá jọ́sọ́ tí a parí ẹ̀. Ọ̀nà mìíràn tí mo fi ń tọrọ àforíjì ni bóyá kí n kọ ìwé àfi ìfiránsẹ́ sí irú ẹni bẹ́ẹ̀ wípé, à, mo rí i wípé ìwà tó ń wú sí mi yàtọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Dáríjì mí o bí mo bá ṣẹ̀ ọ. Ọ̀nà mìíràn tó nìyẹn. Ọ̀nà tí mo tún máa ń fi tọrọ àforíjì tí mo bá rí i wípé ẹni tí mo ṣẹ̀ kò fẹ́ dáríjì tàbí kò fẹ́ gbọ́ mi yéké. Mà á pé àwọn àgbààgbà, mà á ṣàlàyé fún wọn wípé, à, ẹni báyìí o, mo rí i wípé mo ti ṣẹ̀, kò dákùn, kò dáàbọ̀, kò fi iye dè nu o, ẹ bá mi bẹ irú ẹni bẹ́ẹ̀ o, kó dáríjì mí. Ọ̀pọ̀ ìgbà náà ni mà á tún sọ fún ẹlẹ́dàá, dẹ́dàá, àṣẹ̀dáá, Ọlọ́run ẹlẹ́dàá mi tí mo bá ń gbàdúrà wípé Ọlọ́run járe o, gbogbo ọ̀nà tí mo bá ti ṣẹ̀, tí mo ti fi ojú ògo rẹ̀ bínú, dáríjì mí o. Ọ̀nà kan náà tún nìyẹn tí mo fi ń tọrọ àforíjì. Tí ènìyàn bá tọrọ àforíjì, ọ̀pọ̀ aláǹgbà ló dákùn délẹ̀ o tá a mọ ẹni tí inú ń run nínú wọn. Nítorí náà a gbọdọ̀ tọrọ àforíjì lọ́wọ́ ẹni tá a bá ṣẹ̀ kí ó má bà sí ìkùn lílú, kó má bà sí ìkùn lílú, kó má bà dẹ́ sí ìpalára láàárín àwa méjèèjì. Ṣé púpọ̀?

Ibẹ́ẹ̀rẹ̀ sọ wípé Kíni ọ máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní tí ènìyàn bá ti jí ní òwúrọ̀, ohun tó yẹ kí ènìyàn kọ́kọ́ ṣe ni kó kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ adẹ́ẹ̀ dá àṣẹ dá, Ọba tó fara ti bí òkè, a ta ayé rọ̀ bí agogo. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún jíjìta jí ní òwúrọ̀. Ọba tó dá wa sí, tó dá wa sí, tó mọ̀ wa, tó mọ̀ wa. Ọba tí o fara pamọ́ jẹ wa, tí o jẹ ká ayé fara pamọ́ jẹ wá níyà. A kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́da wa, Ọlọ́run wa, àṣẹ dá wa. Tí a bá ti gbàdúrà dáradára, tá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a tọrọ ìdárí díẹ̀ ṣẹ̀. Tí a bá ti tọrọ ìdárí ji eṣẹ̀, àwa fi ọ̀nà wa, à fi le Ọlọ́run alààyè lọ́wọ́. Lẹ́yìn ìgbà tí a bá ti fi ọ̀nà wa le Ọlọ́run alààyè lọ́wọ́, wípé kó tọ́ ìṣesẹ wa fún ọjọ́ náà, a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa. A ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ohun gbogbo tó yẹ ká ṣe ní oníwàrànsẹ́ṣa. A bọ́ sí balùwẹ̀, a wẹ̀, bá a bá wẹ̀, tó bá dẹ̀ ṣe wípé a fẹ́ gbálẹ̀ ni, a kọ́kọ́ gbálẹ̀, a dáná. Tí a bá ti dáná, tá ṣe gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe, bóyá a fẹ́ fọ ṣọ́ ni. Tí a ti ṣe gbogbo iṣẹ́ wọ̀nyí tán, a ṣe eré ìdárayá, bóyá ká, ká ka wá sókè, ká fò sókè tàbí ká rìn. Lẹ́yìn gbogbo wọ̀nyí, oru á ti mú wa dáadáa. A wọ́n balùwẹ̀, a lọ wẹ̀. Tí a bá ti wẹ̀ tán, a jẹun. Tí a bá ti jẹun, ṣùgbọ́n ká tá bá ti ń wẹ̀, tá bá ṣe ń wẹ̀ náà, là á máa rọrin wa. Tí a fọ eyín wa, tí a gé èékánná wa, tí a dúró déédéé, tí a wọ aṣọ tó dára sára wa, tí àwa lọ jẹun, tí a bá jẹun tán, a lè jáde síta. Ká wo bó ṣe ń lọ níta. Tó bá dẹ̀ ṣe wípé ọjọ́ iṣẹ́ náà ni, a jáde, a lọ síbi iṣẹ́ òòjọ́ wa. Gbogbo ohun tí a máa ń ṣe ní òwúrọ̀ nì won yìí. Ó ṣe pàtàkì ká gbálẹ̀, ó ṣe pàtàkì ká fọ abọ́, ó ṣe pàtàkì ká jí ká rorín, ó ṣe pàtàkì ká jí, ká wẹ̀, ká ṣe ká, ká wà dáradára, ká wọ aṣọ tó dára, ká ṣe irun tó dára. Tí a bá ṣe irun sórí, ká ya irun wa kó má rùn, ká wà dáadáa, ká wà lálàáfíà, eṣẹ́ púpọ̀.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Nítorí pé orin kíkọ jẹ́ ohun tí ó máa ń múnú mí dùn, tó máa ń mú àrà mi yá gágá. Orin kíkọ dẹ̀ pé oríṣiríṣi. Orin èyí tí à ń pè ní orin inú ìwé mímọ́, ó wà. Orin èyí tí ó wà náà tí àwọn onífọ́nrán ṣe sí orí fọ́nrán náà. Orin èyí náà wà. Kò sí èyí tẹ́mi ò lè kọ. Mo lè kọ ti orin inú ìwé mímọ́. Mo dẹ̀ sí lè kọ orin tí èyí tí wón ṣe sí orí fọ́nrán. Èyí tí àwọn Tọ́pẹ́ Àlàbí ṣe. Ehn, tàbí èyí tí Allyson Ṣọlá Allyson. Oríṣiríṣi orin ni mo lè kọ. Ohun tó ṣe pàtàkì ni wípé kí ènìyàn kọ orin dídùn sí ọlọ́run àṣẹda. Èyí gangan ni ó fi ọpẹ́ tó fi ìyìn fún ọlọ́run. Àwọn orin mìíràn sì wà tó ṣe àwọn orin tàkasúfẹ̀ẹ́, tó ṣe wípé àwọn orin àlùjọ. Oríṣiríṣi orin ló wà. Èmi fẹ́ràn kíkọrin ní ti tèmi. Èmi fẹ́ràn oríṣiríṣi kí ń máa kọ oríṣiríṣi orin. Orin tó fi ọpẹ́ fún ọlọ́run, orin tó fi ìyìn fún ọlọ́run. Àwọn orin tí mo fẹ́ràn kí ń máa kọ ní ìyẹn. Àìmọye ọ̀pọ̀, àìmọye ìgbà ló ṣe wípé tí inú mi ò bá dùn, tàbí tí mo ní àwọn ìdójúkọ kọ̀ọ̀kan tí mo bá ti fi orin sẹ́nu, tí mo bẹ̀rẹ̀ sí ń kọ orin, màá gbàgbé gbogbo ìdójúkọ, màá gbàgbé gbogbo ìṣòro mi nípa èyí. Nínú ìyìn ni Olúwa ń gbé. A bá mi dá sí ọ̀rọ̀ mi. A bá mi ló, a bá mi ṣe ojútùú sọ́rọ̀ mi. Ó ṣe wípé gbogbo ìdójúkọ wọ̀nyí lá lójú tùú, láìpẹ́ láìjì náà. Orin kíkọ, mo fẹ́ràn rẹ̀ dáradára. Mo sì fẹ́ràn láti máa gbọ́ orin náà pẹ́lú. Ẹ ṣé púpò.

Ìbéèrè sọ wípé kí ni àwọn ǹkan tó wà nínú àpò owó rẹ. Oríṣìíríṣìí ohun ni ó wà nínú àpò owó mi, nítorí wípé ó jẹ́ ohun tí mo máa ń gbé kiri. Ó dé jẹ ohun tó ṣe wípé mi ò lè ṣe aláì má gbé e jáde. Tí mo bá jáde, nínú àpò owó mi, mo ní kọ́kọ́rọ́ ilé tí mo máa ń mú jáde tó ṣe wípé tí mi ò bá bá ènìyàn nílé, màá ti tètè lè fi sílẹ̀kun láti wọlé. Nínú àpò owó mi, mo ní gègé tó ṣe wípé tí mo bá yà sí ilé ìfowópamọ́, màá lè sáré fi kó àwọn ìwé tó yẹ kí n fi gba owó jáde. Nínú àpò owó mi, mo ní ìwé ìfihàn mi tó ṣe wípé, màá fi ìwé ìdánimọ̀ láti mọ wípé ọmọ ìgbélù ni mí. Nínú àpò owó mi, mo ní ohun tí a ń fi sí ètè kí ètè má bà á gbé. Nínú àpò owó mi, owó wà nínú ẹ̀ tó ṣe wípé tí mi ò bá ní owó yẹn dání, mi ò ní lè wọ mọ́tò láti ibi kíní sí ibi kejì tàbí láti ilé lọ sí ibi iṣẹ́. Oríṣìíríṣìí ohun ló wà nínú àpò tó wà lọ́wọ́ mi. Nínú àpò owó mi ẹ̀wé, mo ní lẹ́ẹ̀dì èyí tí a ń fi ṣe ojúlóge. Nínú àpò owó mi, mo ní iyẹ̀fun èyí tí à ń fi pa ojú, tí a fi ṣe ojúlóge. Nínú àpò owó mi, mo ní gíláàsì èyí tí a fi ń wojú, tí a bá ń ṣe ojúlóge. Nínú àpò owó mi, mo ní ìwé pélébé kan tó ṣe wípé mo máa ń kọ àwọn ohun tí mo bá fẹ́ ṣe ní ìgboro sí. Tó ṣe wípé tí mo bá ti dé ìgboro, màá mú ìwé náà jáde, màá ka, màá wo àwọn ǹkan tí mo fẹ́ rà, màá wo àwọn ǹkan tí mo fẹ́ ṣe, àwọn ibi tí mo fẹ́ yá sí lọ́lọ́kan, ọ̀jọ̀kan màá wò. Nínú àpò owó mi ẹ̀wé, mo ní bílédì èyí tí a fi ń gé ǹkan náà tàbí tí a fi ń ṣe ẹ́ oríṣìíríṣìí àwọn ǹkan tó ṣe wípé tí ọmọ mi bá ní ló ré, màá sáré mu jáde, màá fi gbẹ lẹ́ẹ̀dì èyí tó fi ń kọ ìwé. Àwọn ǹkan wọ̀nyí ó ṣe pàtàkì, ó ṣe kókó fún mi nítorí wípé ó mú mi ní igbẹ̀ ayé iròrun. Nínú àpò owó mi ẹ̀wé, mo ní ẹro àgbéká mi sínú rẹ̀ tó ṣe wípé tó bá dún, màá mú jáde, màá fi gba ìpẹ́, màá tún dàpàdà sínu ẹ̀. Nínú àpò owó mi ẹ̀wì, mo ní ohun tí mo fi ń tú tá ń pè ní ṣájà tí mo fi máa ń fi ṣáàjì fóònù mi tó bá ti fẹ́ ku. Oríṣìíríṣìí ǹkan ló wà nínú àpò owó mi tó ṣe wípé mi ò lè kà tán. Ẹ ṣé púpọ̀.

Ṣé o fẹ́ràn ìrìn òkè? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìrìn òkè nínú ọkọ̀ òfurufú. Ìrìn òkè láti rìn, a gbọ́dọ̀ wọ ọkọ̀ òfurufú tàbí ká wọ ọkọ̀ èyí tí olóyìnbó ń pè ní ẹ́líkọ́pátà àbí ká wọ èyí tí olóyìnbó tún ń pè ní jẹ́ẹ́tì. Àwọn ohun tí a fi ń rìn ìrìn òkè ni àwọn wọ̀nyí. Mo sì fẹ́ràn tí mo bá rin ìrìn òkè kí n jókòó sí ibi tí ìfẹ̀rẹ̀ sì, ibi tí màá ti máa rí oríṣìíríṣìí ohun tó ń lọ ní apá ìsàlẹ̀. Kàn ṣé wípé tí a bá ti gòkì tán, màá máa wo ìsàlẹ̀ ní bẹ́ẹ̀ tí, bẹ́ẹ̀ ni wípé kò sí ǹkan kan tó tóbi ní apá ìsàlẹ̀. Mo fẹ́ràn ìrìn òkè nítorí wípé kò sí wípé mọ́tò kan fẹ́ kọjá, òún dúró fún kan tàbí mọ́tò kan fẹ́, mọ́tò kan dédé sáré gba tẹ̀gbẹ́ ẹ kọjá. Rárá o. Ìrìn òkè yìí ó fi mí lọ́kàn balẹ̀. Kò sí wípé mọ́tò ń já sí kòtò gẹ́gẹ́ lé. Kò sí wípé oríṣìíríṣìí ǹkan. Ìrìn òkè ó ti máa jẹ́ kó mọ ibi tẹ́dé ní ibi máàbù tí ó ti wà ní inú ọkọ̀ bàálù. Èyí tí a wò, ìrìn òkè fi oràn mi lọ́rùn gẹ́gẹ́ bí ènìyàn kan. Nítorí wípé kò sí kòtò gẹ́gẹ́ lé, kò sí wípé jàgídíjàgan àwọn agbèrò inú ọkọ̀, kò sí ariwo wọlé pẹ̀lú ṣẹ́ǹji ẹ, kò sí oríṣìíríṣìí ìwà pálapàla nínú ìrìn òkè. Ìrìn òkè jẹ́ ohun tí mo fẹ́ràn. Ó jẹ́ ohun tí ó fi mí lọ́kàn balẹ̀ láti rìn. Tí mo bá fẹ́ rin ìrìn àjò, ó máa wù mí láti rin ìrìn òkè ju kí í rìn ìrìn ojú pópó. Ẹ̀ṣẹ́ púpọ̀

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Kò sí ìmọ́lẹ̀ eyi tí mi ò fẹ́ràn, ṣùgbọ́n ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tí a kò lè fi oun koun wé, nítorí wipé gbogbo ohun tí Ọlọ́run dá, dáradára ni. Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó ṣe wí pé ó mú orùn dá ní. Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó ṣe wí pé òrùn rẹ̀ a máa ṣe ara wa lóore. Èyí ti ó ṣe wí pé àwọn olóyìnbó ń pè ní Vitamin D. Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó tàn gẹ́ẹ́, tí òkùnkùn kò leè farasin ní ìmọ́lẹ̀ òwúrọ̀. Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó ṣe wí pé ó jẹ́ ìmọ́lẹ̀ tó ṣe wí pé òun ni a máa ń kọ́kọ́ rí ní igbà tí ilẹ̀ bá ti n mọ́. Ìmọ́lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ́lẹ̀ tó ṣe wí pé ó tàn gan-an jú ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ dáradára ju ìmọ́lẹ̀ tí ìrọ̀lẹ́. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ti ń sọ fún wa wípé àkókò tó láti sinmi, àkókò tó láti lọ fara lélẹ̀. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ji fún wa ní, ó fún wa ní, ẹ́, ọ̀nà láti jẹ́ ká mọ̀ wípé àkókò tó láti jáde fún iṣẹ́ òjọ́ wa, láti wá oúnjẹ tí a máa jẹ lọ. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù nítorí wípé àkókò láti ṣiṣẹ́, àkókò láti rìn jáde, àkókò láti ṣe iṣẹ́ òjọ́ wa ni ìmọ́lẹ̀ òwúrọ̀. Ìmọ́lẹ̀ òwúrọ̀ a máa tàn yàn, ìmọ́lẹ̀ òwúrọ̀ a máa tàn yò, ìmọ́lẹ̀ òwúrọ̀ a máa tàn dáradára ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ. Ìmọ́lẹ̀ ìrànlọ́wọ́ ni ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ nígbà mí, a máa tàn ọmọ sóko tó ṣe wí pé ọmọ náà gan ò ní mọ̀ wípé ilẹ̀ ti fẹ́ ṣú. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Ìbéèrè sọ wípé àwọn áàpù wo ni o máa ń lò jù? Oríṣiríṣi áàpù ohun lá ni tí ó pọ̀ lórí ẹ̀rọ àgbéká wa. A ní YouTube, a ní Skype, a ní Telegram, a ní WhatsApp, a ní Twitter, a ní YouTube, a ní Instagram, a ní TikTok, a ní oríṣiríṣi, a ní Facebook, a ní oríṣiríṣi áàpù èyí tí ó máa ń ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé rọrùn. A sì tún ní àwọn áàpù kan bí i calculator, bí i, bí i reminder, bí i clock, oríṣiríṣi àwọn áàpù lá ni. Ṣùgbọ́n àwọn èyí tí mo máa ń lò jù, tí mo mọ̀ tó dá mi lójú pé mo máa ń lò jù, àwọn ni bí i WhatsApp, àwọn bí i Twitter, àwọn bí i YouTube, àwọn bí i Facebook, àwọn bí i, àwọn bí i Skype, àwọn bí i Telegram. Àwọn áàpù tí mo mọ̀ wípé mo máa ń lò jù ni wọ̀nyí. Àwọn bí i Chrome. Àwọn áàpù tí mo máa ń lò tó ń mú ìgbé ayé mi rọrùn, òun ni àwọn wọ̀nyí. Àwọn áàpù wọ̀nyí ó máa ń ní eré ìdárayá oríṣiríṣi tí mo lè ṣi kí n wò. Tóbá ní ìgbà tí mo ní ìdojúkọ tí mo nílò láti rẹ́rìn-ín, àwọn áàpù wọ̀nyí ló máa ń mú ni, ló máa ń fún ni ní àǹfààní láti lè rẹ́rìn-ín. Irú WhatsApp báyìí, a ní fídíò call tó ṣe wípé a lè bá àwọn ènìyàn wa sọ̀rọ̀ tí a bá ní oríṣiríṣi ìdojúkọ. Àwọn áàpù mìíràn sì wà tó ṣe wípé o máa ń rani lọ́wọ́ láti lè ṣe àwọn iṣẹ́ amurelè, láì dàmù, láì ṣe wàhálà kankan. Oríṣiríṣi áàpù ló wà, ṣùgbọ́n àwọn èyí tí mo mọ̀ tí mo máa ń lò jù ni mo ti ṣàlàyé. Bí i WhatsApp, bí i YouTube, bí i Instagram, bí i Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé púpọ̀.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́ rẹ? Mi ò kí má mu coffee ní ibi iṣẹ́ nítorí wípé coffee ò bá mi lára mu. Àwọn mìíràn ni mo máa ń mu tí mo bá wà ní ibi iṣẹ́. Coffee jẹ́ ohun tó ṣe wípé tí a bá mu, kì í tètè jẹ́ kí a rọrùn sùn. Tó ṣe wípé ó máa ń ràn wá lọ́wọ́ láti lè lajú, láti lè ṣe àwọn iṣẹ́ tó yẹ ká ṣe. Àmọ́ ní tèmi, coffee ò ràn mí lọ́wọ́ rárá nítorí wípé ó máa ń da inú mi rú. Ọ̀pọ̀ ìgbà ló máa ń mú mi yagbẹ́. Mo ti fi iyì sí ohun tí coffee máa ń ṣe fún mi. Ó ní ó jẹ́ kí n fi taratara máa mu coffee mọ́ nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. Àwọn ohun tí mo máa ń lò ní di ipò coffee, oun ni bóyá kí n máa jẹ́, ẹ́, àwọn bí sweeti tó ṣe wípé kò ní jẹ́ kí n sùn tàbí gbàgbé ohun tí mò ń ṣe ta jẹ́ kí ojú mi ó là, ta jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀. Àwọn ohun tí coffee máa ń ṣe náà ni pé kí ó má jẹ́ kí ènìyàn sùn ní ibi iṣẹ́. Èmi ò fi bẹ́ẹ̀ fi taratara mu coffee ní ibi iṣẹ́ nítorí wípé ó máa ń fún mi ní wàhálà inú. Tó ṣe wípé inú mi á dàrú. Ọ̀pọ̀ ìgbà ni màá lọ yagbẹ́, gbuuru ko tó di wípé ara mi padà bọ̀ sípọ̀. Fún idi eyì, èmi ki máa ń mu coffee tí mo bá wà ní ibi iṣẹ́. Coffee jẹ́ ohun tí ó dùn, tó dára, tó wúlò, tó sara lóre. Ṣùgbọ́n ní tèmi, kò ṣe ara tèmi lóre o. Ó máa ń dàmu mi, ó máa ń dàmu inú mi. Esé púpọ̀.